Rárá, mi ò ní ọkọ̀, ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, èmi náà mo n pinu láti ní ọkọ̀ títè ni. Mó dẹ̀ n gbìyànjú agbára mi kí ìgbìyànjú, kí Ọlọ́run kó dé ìgbìyànjú mi ládé. Láìpẹ́ láì jìnnà, èmi náà máa di ẹni tó ní ọkọ̀

Mi ò tí ì ní àǹfààní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tí Ọlọ́run bá lè ṣe tí èmi náà bá ní àǹfààní ẹ̀, mo máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, àǹfààní e ò tíì sí fún mi láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Kò sí ibi tí mi ò ti lè ra nǹkan. Nǹkan ki nnkan tí mo bá nílò tí wón bá ń ta ní agbègbè mi, tí wón o bá sì kín ń ta ní agbègbè mi, mo máa lọ sí ọjà láti lọ rà. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ọjà ni mo máa ń lọ láti lọ ra ǹkan kí nkan tí mo bá nílò.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò, nítorí mo jẹ́ ènìyàn tó máa ń pa àkókò mọ́. Nítorí mo gbàgbọ́ nínú àkókò pé àkókò o dúró dè ẹni kankan. Gbogbo ǹkan tí èèyàn bá fẹ́ ṣe kí ó máa tẹ̀lé àkókò. Kí èèyàn bá ń tẹ̀lé àkókò nínú gbogbo ohun tó bá ń ṣe, ó máa rí pé gbogbo ǹkan máa yanjú sí rere. Mo máa ń tẹ̀lé àkókò lọ́pọ̀lọpọ̀

Rárá mi ò kí ń wọ ìborùn nítorí wípé mi ò kí ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí. Ẹlẹ́sìn onígbàgbọ́ ni mí, mi ò kí ń wọ ìborùn torí èmi nígbàgbọ́ wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí nìkan ni wón máa ń wọ ìborùn. Ìdí nìyí tí mi ò ṣe kí ń lò.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ̀ rí ní ọ̀pọ̀ ìgbà páápàá nítorí ilé ìjọsìn tí mò ń lọ, mo wà nínú àwọn ẹgbẹ́ akọrin àti nínú ẹgbẹ́ ọ̀dọ́. Eleyìí máa ń fún mi ní àǹfààní láti lọ sí àgọ́ ní ọ̀pọ̀ ìgbà tí apá ti fẹ́ ṣe ayẹyẹ ọdún àbí ìpéjọpọ̀ tó máa gba gbogbo àpọ̀. Mo máa ń lọ sí Àgọ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ra nǹkan lóri íńtánẹ́ẹ̀tì. Mo tilẹ̀ ti ra nǹkan lóri íńtánẹ́ẹ̀tì rí dáadáa. Mo tilẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀ náà kọ́ ni ó máa ń rí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń polówó ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀ ìgbà. Nǹkan tí wọ́n ma polówó máa yàtọ̀ sí nǹkan tí wọ́n ma gbé wá fún ènìyàn. Ṣùgbọ́n mo máa, mo ti ra nǹkan rí lórí íńtánẹ́ẹ̀tì dáadáa lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni ó rọrùn fún mi láti dáríji ènìyàn. Ó lè jẹ́ wípé ó nira kí èèyàn tó lè sẹ mí, tí èèyàn bá lè ti sẹ mí, ọ̀pọ ìgbà ó kì í tètè rọ̀ mí lọ́rùn láti dáríji wọn. Bó tí è jẹ́ wípé ìgbà mìíràn mo máa dáríji wọn ṣùgbọ́n kò tíì ní tán lára mi. Nítorí tí èèyàn bá sẹ mí ó máa ń dùn mí gan, torí mi ò mọ̀ bó ṣe ń ṣẹ ènìyàn ṣùgbọ́n mo máa ń dáríji èèyàn.

À, mi ò tí í ní ànfàní láti wọ ọkọ òfurufú rí. Ṣùgbọ́n mò ń ṣàfojúsọ́nà ìgbà tí èmi náà máa ní ànfàní láti wọ̀. Ìgbà ẹni mo tí ó lè dáhùn èdè béèrè yìí dáadáa torí mi ò rí tí í ní ànfàní láti wọ inú rẹ̀ rí, mo kò máa ń rí sójú ni.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Mi ò sí lára àwọn tí ó kúndùn ká mọ̀ lọ sílẹ̀ oúnjẹ láti lọ jẹun, mi ò sí lára wọn. Mo fẹ́ràn kí n dáná oúnjẹ mi nínú ilé, kí n dè jẹ tó bá ṣe wù mí. Mi ò lè sọ wípé ìgbà báyìí ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ.

Kò sí ǹkan tí ó burú nínú tí ènìyàn bá ṣí fèrèsé ọkọ̀ ní ojú títí èmi, ní ìwòye títí èmi. Kò sí ǹkan tí ó burú níbẹ̀. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ nígbàkúùgbà tí mo bá ní àǹfààní láti bá ọkọ̀ ilé jáde tí kì í ṣe ọkọ̀ gbogbo èrò ti gbòòrò, tí ó bá jẹ́ ti lé èmi. Boyà mọ́ bẹ́ẹ̀ gbọ́n mi jáde tabí èèyàn tó jẹ́ pé ọkọ̀ ara wa la gbé jáde tí kì í ṣe ti gbogbo èrò. Mo máa ń ṣí fèrèsé.

Méjèèjì náà ni mò ń fẹ́ràn. Mo fẹ́ràn coffee, mo dẹ̀ fẹ́ràn tíì. Kò sí yi ti mí ò fẹ́ràn nínú rẹ, torí kò sí ẹyí tí kò báyi gbà mú. Ṣùgbọ́n mo ṣì le fọwọ́ mú coffee, mo ṣì le fọwọ́ mú coffee.

Ah, mo ti ẹ ṣe ìrìn ìrìn àjò fún isẹ́ ní bíi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. Nítorí ìgbọ̀yànju ọ̀hùn díẹ̀ ò tó. Ẹni tí kò bá sì ní isẹ́ lọ́wọ́, mi ò rò wípé onítàn òhun bí ó le gbádùn ìdí ayé tó wà. Nítorí iṣẹ́ la fi ń deni gíga. Ki Ọlọ́run kó pèsè isẹ́ rere fún gbogbo wa. Mo se ìrìn àjò fún isẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá.

Rárá mi ò mọ̀ bí a ti ń kaa àwòrán ilẹ̀ nítorí iṣẹ́ mi ò gba bẹ̀ àti paapaa ohun tí mo kọ́ ní ilé ẹ̀kọ́ kò tiẹ̀ farajọ́ rárá. Mi ò tí è ní òye bi won tí ń ka àwòrán yii, mi ò ní òye fún rárá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo ìràwọ̀. Nígbà tí a ti ẹ́ wà ní ọmọdé, a fẹ́ràn eléyìí púpọ̀ gan ni ní àdúgbò. Nígbà tí a sì wà ní abúlé tí a sì wà lọ́mọdé, tí ó bá ti jẹ́ ọwọ́ alẹ́ ní àsìkò tí òṣùpá máa ń rùn, tí gbogbo ẹ máa ń ríran kedere. Ni ọwọ́ alẹ́ a máa wà níta, a máa ma ka ìràwọ̀ ní ojú ọ̀run, a máa ma wò ó, a máa ma ka. Eléyìí dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí a wà lọ́mọdé. Mo fẹ́ràn rẹ̀.

Ní ibi iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀, àti ẹ ní àǹfààní láti dáhùn fóònù wa tí ó bá ń dún ní ibi iṣẹ́. Nítorí wípé, kò kín ṣe wípé wón fún wa ní òfin pé kí a má gbé fóònù wa tó bá, ká má dáhùn fóònù wa tó bá ń dáhùn, tó bá ń dún. Ṣùgbọ́n kò sí àkókò fún, nítorí wípé a má ń, iṣẹ́ má ń pọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀. Nítorí wípé iṣẹ́ tá a ń ṣe náà ní ìgbà yẹn, a má ń pe àwọn oníbàárà wa ni ìṣẹ́jú ìṣẹ́jú. Dẹ́ẹ̀ni a dẹ̀ máa ń pè wọ́n gbogbo ìgbà. Ìgbà mìíràn fóònù tèmi lè máa dún, kó jẹ́ wípé mo máa wà ní orí ẹrọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú kọ́sítọ́mù, pẹ̀lú oníbàárà wa. Ìdí èyí kò kín fún wa ní àǹfààní. Bóyá tó bá wá ti di àsìkò tí a ní fún ìsinmi ráńpẹ́ ka tó tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà ní ọwọ́ ọ̀sán, ìgbà yẹn la fi máa ń gbé fóònù. Ìgbà yí la máa ń gbé fóònù. Kò sí wípé a ní àǹfààní púpọ̀. Àti tó bá jẹ́ wípé ìgbà tí fóònù yẹn, tí ẹrọ ìbánisọ̀rọ̀ ń dún, tí kò bá ṣe wípé a wà ní orí ìlà pẹ̀lú oníbàárà wa, a lè gbé kọ́, a lè gbé fóònù wa, a lè gbé e ní fún ìdí èyí.

Àwọ funfun ni mo fẹ́ràn jù. Àwọ funfun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kódà nínú àwọn aṣọ tí mo ní àti bí àwọn ohun ẹ̀ṣọ́ bí bàtà bí báágì, funfun ló pọ̀ jù nínú wọn nítorí mo fẹ́ràn àwọ funfun lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Eléyìí jẹ́ kó jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn ohun tí mo ní ni àwọ̀ funfun wà nínú rẹ̀. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Ibi iṣẹ́ mi a tí ní àǹfààní láti bá àwọn oníbàárà sọ̀rọ̀ bó ṣe wuwà, bóyá kí a sọ̀rọ̀ sí wọn sákálá àbí ká bú wọn, àbí ká ṣépè, a ní àǹfààní rẹ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nítorí pé àwọn ilé yìí lòdì sí òfin ilé-iṣẹ́ yẹn. A máa ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀, tàpanlé tàpanlé ni. A gbọ́dọ̀ fún wọn ní ọ̀wọ̀ láti lè ríi wí pé a ṣe ìfẹ́ láàárín oníbàárà àti onítàjà pé ó kun ó múná dóko. Ilé yìí ni a máa ń ṣe.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tíì èmi àti àwọn àbúrò mi ń gbé. Nítorí a tún ṣe lọ́pọ̀lọpọ̀, a ṣe ẹ̀ṣọ́ sí i. Kò sí ẹni tó le wọ inú yàrá wa láì ṣe pé ó gba ìdánilójú pé kí ó wọlé. A tún ṣe lọ́pọ̀lọpọ̀, ẹ̀ṣọ́ wà níbẹ̀. Léyìí, ó yàtọ̀ sí yàrá àwọn tó kú nínú ilé mi nítorí pé yàrá obìnrin ni.

Àpò owó mi kò sí ọ̀pọ̀ ǹkan tí ó wà nínú rẹ̀, ṣe bí ẹni bá tẹ̀ lówó lọ́wọ́ ló ní àpò owó débi tó máa fi fi oríṣi ǹkan sínú rẹ̀. Ó ti lè jẹ́ pé mò kò fi ilé ìṣàwàdà ni, kò sí ǹkankan nínú àpò owó mi, kò sí ǹkankan níbẹ̀

Rárá mi ò tíì gun alùpùpù rí, ṣùgbọ́n mo máa ń wò wípé àwọn tí wọ́n ń gun báwo ni wón ṣe ń ṣe. Ẹ̀mí náà dè máa ń fojú sọ́nà wípé ní ọjọ́ kan ẹ̀mí náà máa gun alùpùpù. Mo máa rí bí ó ṣe máa rí nítorí tí mo bá rà wọn tí ó ń gun, ó máa ń pa mi lẹ́rìn lọ́pọ̀lọpọ̀. Mò dé máa ń wo bí wón ṣe ń ṣe ní orí ẹ.

Rárá o, mi ò mọ bí a ti ń pa ẹja, èmi ti è ní òye bí a ti ń pa á rárá. Mò kan lè jẹ́ ni, mo kò fi ṣe eléyìí ṣàwàdà ni mò, jíjẹ nìkan ni àwà mọ̀ ọ́ jẹ́, mi ò mọ bí wón ti ń pa á, bí tí wón bá ti pa á, mo lè jẹ́, tí wón bá pa á, mo lè jẹ́, ṣùgbọ́n mi ò ní àǹfààní, mi ò mọ bí a ti ń pa á rárá.

Ní ọ̀pọ̀ ìgbà tí ìṣòro kan bá ti wà ní orí ẹ̀rọ ayárabíàṣá mi, mo máa fẹ́ gbìyànjú láti mú fún àwọn tó mọ̀ nípa rẹ̀ jù mi lọ, àwọn tó ní òye èjù mi lọ. Nítorí tí èèyàn ò bá ṣọ́ra pẹ̀lú ẹ̀, èèyàn tún lè dákún nǹkan tí ó ń ṣe. Ìdí nì to sì jẹ́ wípé mo máa ń fẹ́ran kí mo mú fún àwọn tí ó mọ̀ nípa ẹ́ tó dẹ̀ lóye èjù mi lọ nínú rẹ̀.